Ìgbà mélòó ni o ń jẹ ìsinmi ọ̀sán rẹ gbà? Tọ, ìsinmi ọ̀sán mi, oúnjẹ ọ̀sán mi, ohun ń gbà mí ní ìgbà mí ìṣẹ́jú márùn-ún, ìgbà mí ìṣẹ́jú mẹ́wàá. Ó depend ní orí bí mo bá ṣeṣẹ̀ sí. Ìgbà mì tí mo bá ṣe pé mo ń tẹ fóònù ni tó mú mi gbà bí mo le sinmi ju ìṣẹ́jú méjìdínlógún lọ. Àmá ìsinmi oúnjẹ ọ̀sán ko lásìkò kan tó jẹ́ pé àsìkò ọ̀ní tí máa ń ní àsìkò tí mò ń lò fún un.

Ṣé o mọ bí a ti ń pa ẹja? Èmi ò mọ bó ṣe ń pa ẹja torí èmi ẹ̀sà, á pa ẹja lódò. Òòrè l'awọn apẹja lójú lọ̀ máa ń pẹja. Wọ́n ń lọ, wọ́n lọ mú ẹja lọ́dọ̀. Òòtọ́, ṣùgbọ́n aláwọn orẹ tó jẹ́ pé wọ́n mọ bó ṣe ń mú ẹja, gbogbo wọn wọ́n sì ṣíṣe kárakára nínú odò. Òòtọ́, tí a bá fẹ́ rẹ ẹja, a kàn lọ ja ní fún ẹlẹjà, a sì san owó.

Ṣé o máa ń jẹ goọ́mù? Èmi mọ̀ pé chewing goọ́mù lẹ́ fẹ́ sọ̀ tan. Èmi n jẹ chewing goọ́mù torí chewing goọ́mù àwọn obìnrin náà jẹ. Kódà àwọn èèyàn sọ pé e ti dáṣẹ́wo, tó bá jẹ chin goọ́mù jù. Chewing goọ́mù jẹ pé ǹkankan tí àwọn obìnrin máa ń jẹ. Tọ̀ ẹlòmin naa sì máa ń jẹ tọkàn bá rìn wọ́n, igbà tọ́kàn o sì rin emí, èmi ò jẹ chewing goọ́mù, mo bà wọ́n jẹ́.

Ṣé ò máa ń di ọjà bọ̀ nígbà tí o bá ń bọ̀ láti inú oko? A, mọ máa ń di ọjà bọ̀ dáadáa mọ́ ná. Kò sí ni tọ bá lọ inú oko, t'ọ́jọ bá ti tó, àmọ́ ngbà tí óko fi wa ní, tí òjò sìn rọ, kò sí n tí ó fẹ́ dìbọ̀. Àmọ́ ní ìsìn tó jẹ po tí ọjá okó ti wa, tọ bá lọ ọ́ di díẹ̀ bọ̀, tọ bá lọ ọ́ di díẹ̀ bọ̀, bí a ṣe ń ṣe gbogbo náà ni. Básìí ṣèṣe tí ó jọ rà nu.

Nígbà wo ni ọ kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Tọ, ọkọ̀ akẹ́rù nisin yi o ti tó bí ọdún kan tí mo ti gun kẹ́yìn. N tó sì jẹ́ ń gun nígbà tí mo gun ni pé kò sí mọ́tò lọ́nà, mo si wa loju ọ̀nà, n si fee sun oná. Amo kíló kàn yan pẹ̀lú ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù wàhálà ni, tó sì jẹ́ pé ó lè, ó le mú eeyan wo wàhálà.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Èyí tí mo bá fẹ́ kọ we sìyá àbí tí mo bá fẹ́ kọ nǹkan kalẹ̀lẹ̀, kódà tí mo bá fẹ́ kọ report níbi iṣẹ́, ọwọ́ náà mo máa ń lò. Máa fi kọ́, má sì kọ ká le. Tó ayé tí bẹ́gẹ̀ ni, kìnní sì jẹ́ ẹ̀rọ ayé abẹ́ asẹ́ làwọn ènìyàn ń lò. Àmọ́ ń gbà mí na ó làwọn ǹkan mi tó jẹ́ pé ènìyàn need láti fi ọwọ́ kọ tó sì kọ ká lẹ́lẹ̀, àbí kọ kọ pamọ́, tó bá kọ pamọ́ tán. Ọlọ́run.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jì? Ẹ̀rọ owó ni jẹ́ ẹ̀rọ ìdákẹ́jì. Yoobá tí ẹ ń sọ yii o fẹ́ máa ju agbara tèmi lọ. Ṣùgbọ́n kò ní ju apá ara mi lọ torí èmi náà máa ń ti máa sọ fún yín. Àmá ẹ̀rọ ìdákẹ́jì tí ẹ ń sọ yii kò fẹ́ yé mi o. Ọmọ yoobà gidi sí lé mi o. Ìnwa mọ́ tí ẹ ń kọ ó sè fẹ́ máa ju ọpọ̀lọ tèmi náà lọ.

Àkókò wo ni nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Tọ̀, èmi fẹ́ràn òwúrọ̀ torí òwúrọ̀ ni agbára wà. Gbogbo iṣẹ tó bá fẹ́ ṣe, ó sì ṣe nígbà náà kò sí pé wahala. Ìgbà tí ọ̀sán bá ti n de bọ̀, oorún ti yọ, o sì ní fẹ́ gbádùn isẹ tí ọ bá ń ṣe mọ́. Bẹ́ẹ̀ ni kò sí n to gbádùn mọ́. Eyin o si gbọ́dọ yọlẹ, ko lóhùn o ṣiṣẹ́. Iṣẹ́ la fi n mọ ẹni gíga tọ̀

Ṣé o ní irungbọ̀n àh mo ní irungbọ̀n gidi gan? Bó ṣe un irungbọ̀n náà, ó sì jẹ n kan tí ń gbọdọ̀ fà tórí mo fẹ́ kó pọ̀, àmọ́ kò pọ̀ dé bí ẹgbẹ́ ẹ̀kẹ́. Ó kan wá déde dede ní bí tó yẹ kó wa náà ni. Àmọ́ má wọ̀, ah, ọṣàn, ah, máì tí mo fi ṣí, kó lè bá máa yọ kó fine, kó ṣe yẹgẹyẹgẹ. Ẹ̀mí náà pẹ́ ń dúró bí ọmọkùnrin gidi tí ń rẹwà lọ́mọkùnrin. Bó ṣe ẹ ko rí nìyẹn?

Kíni o máa ń ṣe láti tayọ̀ síra àwọn alába siṣẹ́ pọ̀ rẹ? Mo máa ń sọ̀rọ̀ tó dùn wọn nínú ni torí orò tó dùn ènìyàn nínú lásán gan an, ó máa ń jẹ́ kí inú rẹ̀ dùn. Tòor, tí àbàṣẹ̀ lọ́wọ́ tá fún wọn, a sì sọ̀rọ̀ gidi ngbàtí wọ́n bá ti ń ṣiṣẹ́, ti iṣẹ́ bá fẹ́ jọ bú wọn lọ, èmi na ó bọ́ sọ́ lẹ̀ a jọ ṣiṣẹ́. Ó ní inú wọn fi máa ń dùn.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Jímọ̀ torí pé ọjọ́ tó ṣe gidi ni, ọjọ́ tó sì lanfani ni. Ó sì wàhun, ó tún wá jẹ́ ọjọ́ ìsinmi fún mi. Ti mo bá dúró nílé báyìí mi ò ní sẹ ǹkan, màá sùn ní ìdọ̀sán. Ti mo bá lọ Jímọ̀ nbá de agbàdúrà sọ'lohun àa rawọ́n enìyẹn, a sì kí ra, a rẹ́rìn ín síran. Ó ṣeé ni.

Ṣé o ní ọgbà? Èmi ò ní ọgbà o, igbà tẹ bí mi lẹ́ ṣe mon ṣin ẹran, mọ̀ laa lọgbà náà ni ò jẹ́ ṣin ẹran, tín bá lọgbà ni, bó ṣe wa hun, máa ṣin ẹran, máa sì máa rówo. Ó dá àwọn adìẹ mi bí wọn ó ṣin, tòrótòró ń bẹ náà, òun náà ó ṣin, ó sì ń ró pẹ̀tọ́. Bí ile aye ṣe rí inú gbogbo nkan lọ gbá sùúrù, kí ń bá lé ìfẹ́ máa ṣin, a, sáré, sáré, sáré bó ṣe rí, bí ó ká kaba mọ́ ni kó lọ máa jẹ kaba mọ̀. Àmọ́ bó ṣe rí ni mo sọ fún yin un.

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Àdígbà tí mo ti fi ilé ìkàwé lẹ̀ ní ọdún 2016. Mi o tu lé kàwé mọ o kí n mo fẹ́ lọ kàá bẹ́ẹ̀ bó ṣe wa ń ki ọlọrun sàánú wa níìsín, ọ̀nà tá jẹ tá mu lá ń wá láti rówó, ẹ bá a wọ̀nà tá ti r'owo kosí ń tó kàn wá pẹ̀lú ilé ìkàwé. Àwọn ṣángá kà ọmọ lókù níìsín ká fún ọmọ ṣíṣkù, káwọn náà ká àgbàdá ayé tó kú láyé níìsín.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni bí màá ṣe di èèyàn gíga, kí màá di ọ̀gá, kí màá sì máa ṣàanu awon èèyàn tí mo mọ̀ kàn wọ́n ní nǹkan. A ó jọ wá mú iṣẹ́ lọ, à wa jíyàn gbígba níbi iṣẹ́, máa ń wò wá báyìí. Ọjọ́ iwájú ni àwa ń wò torí pé iṣẹ́ ta ń ṣe níìsín òhun ko ni iṣẹ́, àmọ́ ọjọ́ iwájú un náà ni gangan tí mo n wá ju.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ́kọrẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Tò, èmi máa ń kọ́kalẹ̀ lẹ́yìn tí ìgbà mi kú, mo mú ọmọ lórí, ààh, ímeèlì mi, màá lọ fi pamọ́ síbẹ̀. Tò, màá lẹ́nu jọ́ mẹ́ta ni kí ó sọ fún mi pé kò dáa tí àwọn ọdẹ àwọn olè Íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá jí, àh, nọ́mbà mi, wọn kò owó ẹni tó wà nínú gbogbo wálẹ́tì ìléèkan náà. Torí ẹ náà ni jọ́ mẹ́ta mo fẹ́ máa kọ́lẹ̀ ni, fẹ́ máa fi sórí Gmail.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Tọ, èso iṣẹ́ àkànṣe bó ṣe wà, mo máa ń ṣe ní pé tó bá jẹ́ pé àsìkò te mi ò wà tí mi ò ṣe nǹkan kan, ìgbà ni mo máa ń fi ṣí torí pé màá lọ ibiṣẹ́. Àsìkò ibiṣẹ́ ṣí yàtọ̀, èyàn ó gbọ́dọ̀ máa ṣe àwọn iṣẹ́ àkànṣe lásìkò ìgbà tí mo ń lọ ibiṣẹ́ ní ibi iṣẹ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À, níbi iṣẹ́ tí wa, a máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ torí wọ́n pè é ní overtime. Tán ṣì ń san owó fún wa. Èmi mó ṣì ṣe wáyìí, mo fẹ́ràn owó tọ̀. Kò sí ni ẹ̀yin yóò fẹ́ gbowó torí ẹ náà là fi ń gba owó là fi ń ṣe iṣẹ́ tó ju wákàtí àsìkò wa lọ. Àmá ní jọ́ mẹ́ta mo fẹ́ rí dí ṣìré.

Ṣé o ti rìrinàjò lọ sí ìlú mìíràn rí? À, mo rìn lọ ìlú tó pọ̀. Bó ṣe wà n mo dé Kaduna, mo dé Kogi, mo dé Zamfara. Ìlú ọ̀pọ̀lọpọ̀, àtí ìlú tó jẹ́ ìlú Yorùbá, àtí ìlú tó jẹ́lú Hausa. Gbogbo ẹ̀ mọ rín lọ. N tó wá yà mí ní ká e fi jù níbẹ̀ ni pé, tí ọ bá dé ìlú kan, eré tí wọ́n ń ṣe nínú ìlú wa, irú rẹ̀ làwọn ọmọ ń lú náà ń ṣe. Bó ṣe wà un. Ǹkan tó ń ṣe mí n káyéfì gidigan nu. Wọ́n mọ n tó fà tí ó ń ṣemí káyéfì torí pé, hun, ǹkan tó ń ṣẹlẹ̀, ojú ọ̀n tó ń ṣẹlẹ̀ ní ìlú tiwa.

Ṣé ọ gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọwọ? Ewó tún ní ìgbàgbọ́ àtọwọ́dọwọ. Èmi mọ̀ pé ẹfẹ máa sọ pé ìgbàgbọ́ nínú àwọn ti àgbàrá méjì ni ẹ ń sọ tọ̀. Ìgbàgbọ́ tó èmi ní ní pé ìgbàgbọ́ Islam ni ìgbàgbọ́ kan tí èmi mọ̀ tọ́. Tẹ bá pè ní ìgbàgbọ́ àtọwọ́dówó, èmi ò mọ̀ èwo ni abíi ibo lo ti jáde náà.

Ṣé o máa ń pa ohùn ọ̀sọ́ sára? Tò, ohùn ọ̀sọ́ tẹ̀ ń sọ yìí èmi ò mọ̀ n tó fẹ́ jọ mọ́. Àmọ́ Kò sí n tèmi e pa sára n tẹ̀ mí, bó se wa n Tó bá ṣe pé ǹnkan kan tí ń fẹ́ káye mọ̀ gan ni màá pa sára tá won eeyan o sì níì mọ̀. Àmọ́ ohùn ọ̀sọ́ tẹ̀ ń sọ yìí kò fẹ́ yé mi, kò sì yé mi gidi gan ni. Àmọ́ tò, ẹ̀eyan ò sa sọ̀rọ̀ náà ní nigbà tẹ̀ ni ka máa sọ̀rọ̀. Ká sa máa sọ̀rọ̀, ló ki Olorun mà ya wa n wèrè.

Kíni ó máa ń ṣe kí ọ tó lọ sùn? Máa tẹ fóònù mi, tẹ fóònù mi kí ń tó lọ sùn, tí n bá parí, màá mú omi àbí máa jẹun. Màá sì gbé iwe mi, màá ká. Lẹ́yìn ilé ń gùn, mo bẹ̀rẹ̀ àdúrà. N bá ṣá àdúrà tán, màá wá gbá ibi tí mo ti ń sùn torí mi ń sùn lẹ́elẹ̀ ni. Tí bá gbá tí bá nù nu tán, tí ibẹ̀- tí mo yọ gbogbo iyẹ̀pẹ̀ kúro n bẹ̀ tán, màá sì kọbi ara mi, màá nà eyín ká lẹ́lẹ̀, màá nára, ọtún dáàrọ́ nu.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíaṣẹ? Ìṣòro ẹ̀rọ ayárabíaṣẹ e ṣe ìṣòro ǹkan tó lágbára tí ẹ̀yàn o wá máa ṣe ṣíṣe kó tó rí i ṣe tán nì tó ṣẹlẹ̀ ni pé, tọ̀, èmi máa n wo èwo ni mo lè ṣe nbé, wò ni n lè ṣe nbé. Èyí tí ǹ bá lè ṣe, màá wá àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀, màá sì ṣe, eh, déédéé ǹ ti agbára mi mọ̀ bí èmi ṣe máa ṣe nú o.

Ṣé o máa ń pa owó pamọ́? Tọ̀ọ́ owó pamọ́ dé kò sí bí ẹnì fẹ́ ṣe yóò po pamọ́ torí kí ni tí o bá ní gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ, lọ fẹ́ máa ná, ó sì yọ ọ́ lẹ́nu torí pé kò kan ayé. Níbi táyé ń lọ níìsín, tí o bá ní ìṣòro kò sí ẹni tí ó fẹ́ dá sí ọ, lẹ́yìn ko kan bọ́ ọ ṣe ẹ̀ya, ẹ̀ya, pẹ̀lẹ́pẹ̀lẹ́. Nígbà tí o bá fọ pamọ́, ilé nì yóò ran ọ tọ́ọ́fọ́. Ní gbogbo ìgbà tí o bá ní ìṣòro, tọ́ lè jọ nínú owó náà, tọ́ fi ṣọ́ọ́ fù ìṣòro rẹ.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó jẹ́ bátìrì gidi torí fóònù tuntun ni bó ṣe wàá n Ki n bá charge rẹ̀, màá lo lo lo ló ko tó lọ. Lóde, níbi tí èmi ń tẹ fóònù dé, i charge rẹ̀ lẹ́ẹ̀kan, ẹmẹjì mo má ń charge fóònù. Àwọn fóònù tó bà, à mọ́ tó bá je pe fóònù mi, àwọn ìyá ìyá náà ló ń bá wọn bàbá. Ó ṣe wà un, won ó lò fún ijọ́ méjì, ijọ́ mẹ́ta. Bíi bátìrì fóònù temi é ṣe máa ń dúró nù.

Ṣé o máa ń gba àwọn ìmọ̀-ẹ̀lì àìwúlò? Èmi ò ṣe wà gbà ìmọ̀-ẹ̀lì àiwúlò? Ìmọ̀-ẹ̀lì eyi tó dára, tó wúlò gidi ni èmi máa ń gba, ni torí n ní gba ìmọ̀ tí ò ní wúlò fún mi. Ìmọ̀ tó wa jẹ́ pé, àh, yóò kàn bá mi ní nnkan jẹ́ ní, abi yóò bà ohun mi jẹ́, èmi ò bá wọn ṣe. Bo ṣe wun awon nǹkan tẹ̀ mí, nǹkan tó dáni. Tó bá ní ìmọ̀ran gidi tó fẹ́ fún mi, èmi ó gbà á. Tó o bá ní gidi, n fi ọ lé pẹ̀lú imoran re.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò, mo ní ètò gidi gan-an lórí kọ̀ǹpútà. Bo ṣe wa un. Kọ̀ǹpútà jẹ́ ǹkan tó jẹ́ pé ó wúlò nínú ayé àwọn ẹ̀dá. Nijo mẹ́ta n ta sì ń ṣe, gbogbo wa sì ń ṣe n ta n mọ̀. Tí kọ̀ǹpútà bá jẹ́ ó wúlò tọ̀, mímọ ìmo rẹ̀ àti ìmọ ètò ààbò rẹ̀ ò wúlò fún gbogbo wa, tó jẹ́ n tí gbogbo wa mọ̀ tun wa kọ bí ara sí ká.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Èmi mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe bó ṣe wọ́n. Iná ilé mi tó bá bàjẹ́, èmi mo n tún ṣe. Ti firiji bá bàjẹ́, èmi mo n tún ṣe. Tabọọ bá bàjẹ́, èmi mo n tún ṣe. Ibi iṣẹ́ gan-an tí e ba ṣe pó ká mójú lé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pé kí a túná ṣe tí iná wọn bá bàjẹ́, èmi ó pè wọ́n lórí ẹ̀rọ ayárabíàṣẹ́, mo maa ń ṣe ntá gbarà mí ká be ni fún un.

Ṣé o ní àwòrán lára? Èmi e ṣe ńbo, èyí omo àwọn ẹ̀bọ̀ àwọn ọmọ yín ni wọ́n máa ń fi ṣe àwòrán sára tí ó sì jẹ́ pé kò dáa lára àmọ́ bẹ́ẹ̀ náà wọn yóò kọ, wọn kọ sára, ẹ̀yin ni ó sì sọ̀rọ̀. Ó sì wù Áfríkà mu wò, ti bá dán wò, àwọn ìyá mi o kọ́kọ́ fún mi nígbà tí, àtàwọn bàbá wọn fún mi nígbà tí wọ́n ní kò kà wọ́n. Ewọ ni ran dán ran dán, ìwọ lọmo òsì, kí lọ ń yá àwòrán sára, kí lọ fẹ́ fi àwòrán ṣe.

Ìgbà wo ni ọ máa ń fọ aṣọ? Bo ṣe wa emi máa ń fọ aṣọ tèmi lẹ́ẹ̀kan ni lọ́sẹ̀. Ó sì jẹ́ pé bí ojó ìsinmi, òun ni ọjọ́ tí èmi máa ń fọ aṣọ. Gbogbo aṣọ tó bá dọ̀tí máa fọ lọ́jọ́ náà. Màá sì wo èwo ni, èwo ni òdòtí púpọ̀ jù máa wọ nínú wọn tí n báa fọ gbogbo ẹ̀ẹ̀tán nínú ọ̀sẹ̀ máa tún wọ̀. Ojọ́ ìsinmi, mi bá tún dé, màá tún kó, màá tún fọ bí èmi ṣe ń fọ aṣọ tèmi.

Ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Èmi ò ní ọkọ̀ kan kan tí mo ń fọ torí pé mi ò rowó ra mọ́tò. Tẹ́ yìn sìlencio bá fún mi lówó gidi, bóyá mo á le mọ́, mo fi léè ra ọkọ̀. Àmọ́ nísinsìnyí, ẹ́ tí ì fún mi lówó gidi tán. Kò sọ́kọ̀ tí mo fẹ́ rà, kò sọ́kọ̀ kọ̀ kan tí mo fẹ́ fọ̀n. Tówo bá dé tó olọ́hun bá se sí i tówo dé tó pọ̀ tán, àgbarò olohun emi naa yóò ra mọ́tò. Èmi sì máa gúm, màá fọ ọkọ̀ mi.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Aa! Dandan ni, bó ṣe wọ́n gbogbo àwọn tí a ń bá ṣe níìsín nínú ẹ̀rọ ìgbésókè láti bá ra wa sọ̀rọ̀. Òun náà sì ni tó ṣe sókí sókí níbi ọ̀rọ̀ sísọ tí a bá pé ra wa. A kí àwọn bàbá, a kí àwọn ìyá gbogbo eeyan náà lá kì pẹ̀lú ẹ̀rọ ìgbésókè, bó ṣe rí iná ni.

Ṣé o fẹ́ran kọfí tàbí tea? Èmi bí mo ṣe wà yìí, tea mo fẹ́ran. Kódà oun to wà lọ́wọ́ mi báyìí, tea ni. Kọfí ó jẹ́ ohun tí àwọn àgbàlagbà ń fẹ́, àwọn ọ̀gá ọ̀gá náà ń fẹ́. Amo ẹ̀mí mi ń tèmi o, mo fẹ́ran tea, mo lè mú láàárọ̀, mo lè mú lọ́sàn, mo lè mú lálẹ́. Kò sí wàhalá ńdí gbogbo ìgbà pe èyan n mú. Àmọ́ kọfí ń tiẹ, ó sì wọ́n, àwọn ọ̀gá ọ̀gá ni, a máa gbé wá fún wọn náà. Won tiẹ̀ ní wọ ràra pé kán wọ pé àwa náà ta tiẹ wà yìí kan fún àwa náà ni, tea ká mú.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Bo ṣe wá hun ẹ̀mí mọ̀ pé ọbẹ̀ wo ni o fẹ́ràn jẹ ju lẹ fẹ́ kó ẹ lọ kọ ẹfọ. Ẹ̀fọ́ ẹyọ kan ló wà, bo ṣe wọ̀ún tọ̀. Ẹ̀mí náà sì fẹ́ràn ẹ̀fọ́ jíjẹ tọ̀, bo ṣe rí nu. Àmọ́ pé kíẹ bẹ́rẹ pẹ́, ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ ju? O yẹ sé mistake. Ọbẹ̀ wo ni mo fẹ́ràn jẹ ju lẹ kí ẹ bẹ́rẹ. Bíbo ṣe ẹ kó rí.

Ṣé o máa ń wọ fìlà? É tí mo bá wọ aṣọ nílà, tí mo bá wọ aṣọ bí agbádá, a bá sọ ò fi, mo máa wọ fìlà mọ́. Tí mo bá wọ aṣọ kérékèrè, èmi ò wọ fìlà torí kò sí ohun tí mo fẹ́ fila láṣẹ. Bó ti wọ́n, tí ẹ̀yin bá lọ wọ fìlà lórí irú aṣọ tí mo wọ̀ yìí, á rí bí ẹ̀ni tí woń yọ kó jáde lódò. Èmi ò sì fẹ́ rí bí ẹ̀ni tí woń fẹ́ ẹ lódò. Àmá tí mo bá wọ agbádá bá yi, tí mo bá fi fìlà lé ẹ̀yin gan ó wọ́ pé tàni élé yìí, bó ló ti jáde.

Ṣé o máa ń lo àwọn ẹ̀rọ ìlera? Èwo ni tó ń jẹ́wọ́ ẹ̀rọ ìlera? Èmi ogun lè mímọ̀ tó jọ́gùn ìlera tí àwọn èèyàn máa ń lò ko lé bá rí àwọn ogun òkè lẹ́sẹ̀. Àmọ́ nigbà tẹ́ sọ pé àwọn ẹ̀rọ ìlera tọ̀. Ìkúkú mọ́ ń tẹ́ ẹ fẹ́ so ibí? Ẹ̀mí gan o le parọ́. Ka sá à máa tẹ̀lé yín naa ka rí ǹkan ko so.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí èmi fẹ́ràn jù náà ni ìrẹsì àti ẹwà. Ó j'ounjẹ gidi tí ọkàn mi bálẹ lé lórí. Mo lè jẹ́ láàrọ̀, mo lè jẹ́ lọ́sàn án, mo sì lè jẹ́ lálẹ́. Kò sí ìgbà tí n lè jẹ́. Gbogbo ìgbà tí wọ́n bá ti gbé wá ni. Ìgbà mí kóma tu wà, j'amọ́là náà ni tọ̀. Òun náà, ọkàn mi bálẹ lé lórí, gbogbo ẹ̀ lá lẹ jẹ́pọ̀

Ìgbà mélòó ni o máa ń ṣe ìyẹ̀wò ímeèlì rẹ? Bí ímeèlì mi ṣe rí òun, mò ń ṣe ìyẹ̀wò rẹ̀ gbọ̀ngań lojoojúmọ́, torí information wà. Awa ta sinń wáṣẹ́ báyìí, a wò pé pé wọn ń wò fún wa níṣẹ́ ni. Ká sì gbé ìyẹ̀wò rẹ̀ wò, ká sì wò bóyá wọ́n ti pè wa. Ímeèlì ṣe àǹfààní gidi gan torí ibẹ́ẹ̀ ni àwọn tó ń gbaṣẹ́ ló ti ń pe eyan ni si.

Ṣé o mọ bí a ti ń fọ? Tò ẹyín lé mọ̀ ohun ti e n sọ nípa eleyi, bowo la ti ń fọ, kí ni a ń fọ? Èmi ò mọ̀ n te n sọ. Ẹbí mi béèrè yi, kodà mo ti, mo kùnbẹ́ ni. Mo tún padà wá nísinyí, mo tun padà wá fún àra rẹ. Kí ni n te ń fọ? Kí ni n ìdábím fọ? Pe kẹ máa ṣàlàyé dáadáa kí eeyan mọ ewòó lẹ eeyań o sọ ń bẹ́. Kó má di pé eeyan ó máa sọ̀sọ kùsọ àbí kò ní máa dín sọ mọ́

Ṣé o maa n rantí ààlà rẹ? Ààlà jẹ́ ǹkan kan tó jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀. Àmo emí nì tí mi mọ ní ààlà tó ní agbára, mi ò sì ranti rẹ̀ bí mo ṣe wáyi. Àwon eeyan, maa n rantí ààlà won amo emí, oo ranti ààlà mi aala mi le, ó le gidi gan tó jẹ́ pé wọn bá yan lẹ́rú. Tẹ ba bi mí pé ìbò ló ṣe rí èmi gan oo ní lè sọ. Ní ìsìn gbádùrà ki ọmọ mi kankan kó mú nínú iru àlà náà.

Mi o kányìn lọ sí ibi orin, bí èmi ṣe wà kò sí ń tó kàn mí pẹ̀lú orin, mi o gbó orin kíá ni mo fẹ́ lọ se nbẹ̀. Tó bá bí mí pé ìgbà wo ni mo kányìn lọ sí ibi orin mo lè sọ wọn pé óti tó méjìdínlọ́gbọ̀n amọ̀ gan-an kí n máa pa irọ́ ni mi ò dé bẹ rí. Bo ṣe wà kò sí ń tó kàn mí pẹ̀lú orin. À fimílẹ̀ pẹ̀lú ibi tí wọ́n tí ń gbá bọ́ọ̀lù kí n lọ gbá bọ́ọ̀lù àbí kí n lọ wo bọ́ọ̀lù ohun tó kàn mí nù.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bo ṣe wà un, tẹlifíṣàn jẹ́ ǹkan tó wà ní, tó se àǹfààní nílé gbogbo wa. Kò sí lé tọ́ wọ̀ tó ọ̀ tí ì ri tẹlifíṣàn, àmọ́ ní' jọ́ mẹ́ta, awon eeyan o wo tẹlifíṣàn dáadáa mọ́ torí fóònù mi bẹ̀ lọwo Tọ̀ àwọ́n ètò to si ń ṣe lórí tẹlifíṣàn náà o wà lórí fóònù. Ti n bá wa fẹ́ wò, fóònù mi lèmi maa n tán tí màá wò, kí n lè sinmi. Ko need i kí n jẹ máa ṣe wàhalaá pé mo fẹ́ lọ tan tẹlifíṣàn, àti pé kò ti e sí iná.

Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni pé, a ri àwọn nǹkan tó jẹ́ pé wí pé wọ́n máa fẹ́ sojú ṣáájú níbi tí ó ti yẹ kí wọ́n sojú ṣáájú, wọ́n máa fẹ́ ṣe bí ọ̀gá níbi tí ó ti yẹ kí wọ́n ṣe bí ọ̀gá tọ̀. Ó sì jẹ́ ìdojúkọ tó wà, tó tóbi, tó ní wàhálà níbi iṣẹ́ mi. A mo bó mo ṣe fẹ́ ṣe ṣí bí n ṣe faragbà náà nu, bó olóhun ṣe kọ́ nu.

Irú ibùsẹ̀ wo ni o fẹ́ rán wọ? Ibùsẹ̀ kí ń kánna kánna. Ibùsẹ̀ tí ó wà níta ilé wa èyí tó wà nínú ilé wa. Ko se ni tí ó fẹ́ gbádùn. Ibùsẹ̀ tó ń bẹ nu ilé tó jẹ́ pé bí ọba ti ibùsẹ̀ tán, ọba ti ṣe ohun tó fẹ́ ṣe tán. O kan bọ́ sori bẹ̀dí ọ sún ní ohún ni. Ibùsẹ̀ tó jẹ́ gidi tẹ́mi náà sì fẹ́ràn. Èyí tó wà níta kí le n se ìmigàn ẹlòmo tó láé ni. Bí ó mo dúró di kẹ́yan kan, parí kọ tó parí. Ọ̀run bò wá lasìri kọjá kọ̀lé alára.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ìgbà tí mo báa n lọ ibi kan tin sì mọ̀ ọná, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Torí tí o bá kọ́ tá bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, èèyàn lè sọnù. Tí o bá sọnù, a yóò wá bí ọ pé kí ló ti fi bẹ̀rẹ̀ ọ̀nà, torí sì jẹ́, jẹ́ ó sì ṣe, ah, àǹfààní fún mi kí n béèrè ọ̀nà nínú ìdíje kí n sọnù torí jẹ́ pé kí n tètè mọ bí i ṣe ń lọ.

Ẹrẹ́ ìdárayá ewò ni ó fẹ́rà jù. Ẹrẹ́ ìdárayá tí mo fẹ́rà jù na ni eré ka gba bọ́ọ̀lù ká sáré ká lọ ká gba bọ́ọ̀lù ká sáré ká kó sarin àwọn ènìyàn. Ohun ni eré tí èmi mọ̀ ní eré ìdárayá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lere tó wù wọ́n bọ èyí tó wù mí leleyi. Ó sì wọ́n dọ̀la. Ẹrẹ́ tí mo ti ṣená nu, ẹrẹ́ tí màá sì máa ṣená nu. Mo máa ń gbádùn rẹ̀ gidi gan torí ha. Ẹrẹ́ he. Ẹrẹ́ ìdárayá ni ìdárayá tó ti mo fẹ́rà jù ni kí n máa paro fún un.

Ṣé wifi rẹ yára tó? Ẹni tí ó bá ní wifi ló yẹ ké bi ní question eléyi, èmi ò ṣẹ̀ ní wifi débi pé ẹ̀ṣẹ̀ wa bími só yára àbí ò yára. Hmm data kìn kin kin lá n manage, data ti manage gan n rò bó yára tó, tàwọn èeyàn ṣe ń ro pé oye kó yára tó. Amọ́ bó lá ṣe fẹ́ ṣe nígbà tí Ọlọ́run ṣe jẹ́ kó ṣe kó fún wa nu, a sa dúpẹ́ fún Ọlọ́run. Kìí torí Ọlọ́run nìkan ni ọba tó dùn tó ṣe dúpẹ́ fún.

Ṣé o máa ń gbọ́ Podcast? Èmi kò sí tí mo fe fí Podcast ṣe, ọ̀rọ̀ randánrandán, ọ̀rọ̀ rírun náà máa ń sọ lórí ẹ̀. To nígbà tí wọ́n wáa ń sọ ọ̀rọ̀ rándanrandán, tán sọrọ̀ rírun, kíwa ní èmi fẹ́ mọ fetí kọ́? Ṣé nǹkan tó dára mo fẹ́ mọ fetí kọ́ ni àbí nǹkan tó ò ṣe é make sense. Ọ̀rọ̀ rírun wọn kò kàn mí, mì ṣi ráyè rẹ̀ mí ráyè óṣì. Ó ṣe rí inú wọn.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Èwo ni jẹ́ ọ̀pá ìfámúra? Tọ̀, èmi mọ̀ pé óun le yí táwọn oyinbo ń pè ní straw. Èmi kò ì lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá ń mu ohun mímu torí pé kíni, kọ́ọ́pù mi lásán kan ti tó mi. Kò níìdí kí n ṣe wa máa mú nnkan kan tí o jẹ́ pé yóò tiẹ́ wa máa mú ínu bí mi, kò tún wa ní fa n tí mo fẹ́ fà déédé, a tún wá gbà mí lásìkò.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Tọ́ coffee mú mú bó ṣe wa un, àwọn àgbàlagbà òṣìṣẹ́ nọ́n máa ń gbé wá fún, àwa won n gbé fún wa. Àbí èmi náà ò sì dọ́gbọ́n síra mi, màá gbé tiì dáni láti ilẹ́. Máa mu tí i gbóná, awọ́n mú coffee gbígbóná, coffee sì wọ́n. Àmọ́ bó ṣe wa un, wọ́n ń ṣe n ti ó dáa. Ó yẹ ká wa náà kí on máa fún wa n coffee káwa náà máa mu. À báwọn nìkan ni, kií sáwọn nìkan ni na.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Manchester United ni ẹgbẹ́ eré ìdárayá tí èmi fẹ́ràn torí pé àwọn ni klọ́ọ̀bù tí mo kọ́kọ́ mọ̀, àwọn sì ni wọ́n múnú mi dùn. Kó jẹ́ pé ní ọjọ́ mẹ́ta wọn ò ṣe dáadáa bó ṣe ye kàn ṣe, eku ò ké bí eku mọ́ Manchester, àmọ́ dé pẹ́ tí mo tó ìdárayá tí mo nífẹ̀ẹ́ jù náà ni Manchester.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín, ṣé eyín tèmi? Àwọn díkítọ̀ ò ní ká wá wo eyín àwa ló sì lọ torí ọ̀rọ̀ owó ni. Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín jù ni 2015 nígbà tí mo wà ní school. Ta n ma yọ eyín mi wọ́n sì wòó wọ́n sì nu-nù. A má ní ìsin yi báyìí, ta ló fẹ́ d'owo kalẹ́ pẹ mo fẹ́ lọ wo eyín tí ò so'wo?

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ìpàdé lórí fóònù ló ṣe pàtàkì jù lẹ́yìn, er, ju kí á ní kí ń kalukú wá lọ. A mọ iye owó mótò tí a fẹ́ ná, a máa mọ iye àsiko tó fẹ́ gbà. Àmo tí a bá ní lórí fóònù ni ó kúsẹ́ jù márùn-ún ènìyàn okan fi data sórí fóònù rẹ̀ ni. A bá mọ wo ohun kohun ti ń ṣẹlẹ̀, ó parí nù. Àmọ́ pé ká máa lọ sí ìpàdé physically à, ọjọ́ wo la to fẹ́ pàdé níbi tí òṣòwò yìí.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Tor, àwòrán ilé èmi ò mọ èyí tí ẹ fẹ́ sọ ni bí bí yí o. Bóyá èyí tí àwọn architecture sì ni sọ ni, tor, àmọ́ àwòrán rí bó ṣe rí, èmi sì mọ àwòrán díẹ̀ náà draw, táa bá dúrọ̀ rẹ̀ tán a fi sílé. Àmo ẹ́leyì tí e ń ṣọ oda wípé àwọn architecture ni ti wọ́n, tí wọ́n kọ àwòrán ilé tí wọ́n ní ke wá wò, kí e wa sọ bọ́ n ṣe ń ṣe.

Ṣé o màa npè àwọn oníbàárà tuntun? Èmi máa ń pe àwọn oníbàárà tuntun. Facebook àti Twitter ṣì là máa ń lò tà fi nwá oníbàárà tuntun. Tí è bá ṣé pé èléun náà ni bó lásè fẹ́ mọ̀ bá ṣé pé oníbàárà tuntun táa ti ẹ mọ̀ àwon èèyàn tuntun. Àmọ́ Facebook àti Twitter sì fún wa ní ààyè láti pé èèyàn táa ti ẹ mọ̀ kowà dí oníbàárà wa.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń mú mi rẹ́rìn-ín, àmọ́ kí n rí pé nǹkan gidi ṣẹlẹ̀ sí ìyà, pé mi náà sì wà nínú ìdùnnú, ó máa ń mú mi rẹ́rìn-ín. Kí èèyàn sọ ìtàn tó dùn fún mi, ó máa ń mú mi rẹ́rìn-ín. Kí èèyàn ṣe iṣẹ́ dáadáa, wọ́n mú mi rẹ́rìn-ín torí mo láki ki gbọ́ ìròyìn pé èèyàn ṣe dáadáa, ǹkan dáadáa sì ṣẹlẹ̀ sí i, ó máa ń mú mí dùn, ó máa mú aràn mí ya kíákíá.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mi ò fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí àwọn mìíràn tẹ́ rárádá ni kò sì ẹṣin tó kan yẹn pẹ̀lú bó làwọn èyàn síwá, wọ́n máa ń fi dẹ́rúbà àwọn éyàn. Ki n bá jẹ́ ìjọba ni gan-an fèrèsé ọkọ̀ níkán ló kó yọ ní àmọ́ tàn gbà tí nì tí ì ṣe ìjọba kò sí ba ti fẹ́ ṣe. Báwo ènìyàn báa ń rọra n kọjá lọ wọ́n máa ń fọn fèrèsé ni tí ó mọ̀ ó mọ̀ àwọn ọjà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Haha, hehehe, ibi tó ti ń dùn máa ń lẹ dé yìí, ilé ìjọsìn tí a máa ń lọ dáadáa ni. Bo ṣe wọ́n jí mọ̀ọ́ jí mọ̀ọ́ ni, kò sí ká mọ́ lọ ilé ìjọsìn. Ki olohun ń ṣe wàní Mùsùlùmí gidi, awon ti n sẹ Mùsùlùmí gidi won n lọ jọsìn. À bá wà bo ṣe wọ́n wà, a lọ ìjọsìn, bó bá ṣe rí sí i ni bó ṣe sì jẹ́, jẹ́ a jọsìn, a sì sin lọhun. Ilé ìjọsìn jẹ́ ibi tó jẹ́ pé ibi tó ẹ̀ ka lọ ni, tó sì ẹ̀ ka lọ gbádùn ni.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí mo rántí nígbà ọmọdé mi àmọ́ èyí tí mo rántí jù tó sì máa ń dùn mi, èyí tí mo lọ yàgbẹ́ ara tí tíṣáà sì lé mi lọlé. Teacher un ò wúlò kankan ṣébo yẹ kó bán nù nù ni. O wá n lé mi lọlé pẹ̀lú ìgbẹ́ lára bí mo ṣe wo aarin àwọn èèyàn náà nu tí mo fi délé. Kọ́lóuń ṣàánú mi. Mo délé ìyá mi sì bá mi nu'gbẹ́ ẹ̀ náà.

Kí ni o máà n ṣe nígbà tí òjò bá rọ̀? Tí òjò bá rọ̀ kò sí nǹkan kan tí ẹ́yàn fẹ́ ṣe lẹ́yìn kí èyàn sá wọlé, gbọ́gbá aṣọ mi tó wà níta màá ká màá kó wọlé. Iṣẹ́ kú màá wà, màá á dúró ti òjò bá dáa kí n tó lọ. Kò sí nǹkan kan gidi tó wà lẹ́yìn pé nígbà tó òjò bá rọ̀, kí èyàn wá nù ilé kó sì dá aṣọ bọra. Tí Ọlóọ̀run bá kọ pé yóò rí ọrun sùn yóò sì ṣùn.

Ṣé owó tí ò ń gba dára tó? Hmmm owó tí ń gba kò dára tó ǹkan kan o, àmeyàn ò jẹ́un, tó bá lọ ṣiṣẹ́ mọ, ọ̀ọ̀ gbowó tó náà, ọ̀ọ̀ gbowó tó sẹ́ nọ, kí lẹ fẹ́ jẹ? Kí ń fámílì rẹ fẹ́ jẹ? Àmọ́ ó da ká ń wá tun se, ká ń wò, ká ń wò bí wọ́n ṣe fọwọ́, kun owò tí ń eyan ń gba. Owó tí a ń gba kò dára tó torí kò ṣe ǹkan kan, kò ṣe ǹkan kan fún yan.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni sitting room torí nígbà kan náà gbogbo à máa, ó jẹ́ pé sitting room jẹ́ yàrá tó jẹ́ pé làáyì ó kọ́kọ́ wọ̀, kò sí eni tio wọ̀ ibẹ tío máa òun tafi pamọ́, tí o wọ̀ ínú bedroom tí o máa ouń tàfi pamọ́, gbogbo àlejò tó bá wá kò wá sitting room ni koun náa jókòó, kó faramọ́ wa bí ó ṣe rí nú.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn jù ni ẹ̀bùn ago, àbí èmi tí mo bá fẹ́ lọ ra ago wọ́n máa yan mí jẹ ní wọ́n ó fi owó kun, àmọ́ mo likẹ́ ee tori ó jẹ́ irú ẹ̀bùn tí èmi fẹ́ràn, tí ẹ̀eyan bá sì fún mi inú mi á dùn, ara mi á ya gá gá mọ́ mà wo pe tọ́, bí em naa wọ fún eeyan ni ẹ̀bùn, lórí kí n gé irú, kí n gé, kí n ṣe irú, tẹ̀mi ni kí n fa ago tó fine si.

Ṣe o máa n rin rin ni àlàáfíà? Ọpẹni fọ̀lọhun gbogbo irin ko jẹ irin ti o la nfa ni. Tọ bá wọ, tọ bá sọ fún ẹni to jáwé lọ́nfà ni irin tí mo n rin. Ade rìn lọ lé, ẹ́ni padà wá, ẹ́ni lọ ibiṣẹ́, ẹ́ni aìní lọ ibiṣẹ́, gbogbo ẹ́ bó ṣe rí nu min rin irin ti o la nfa ni.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbeni sókè? Ẹ̀rọ ìgbehùnsókè, mo fẹ́ràn rẹ gidi gan-an òun sì ni mo ń lò torí pé ó jẹ́ ẹ̀rọ tó cheap. Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ìgbehùn sókè, miì tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọọ́. Á sà sí i wá náà ni tò. Torí kí ni ó sá máa ṣe ń ta pẹ́bà lọ́wọ́ ṣe ní ṣọ́ọ̀bù Àríkú, ó máa ṣe rí mi.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Mo ní orúkọ ìnági jẹ, bó à mo áwon èèyàn ó mo orúko náà dáadáa torí ń kò jẹ́ kí ẹnìkan kan máa pè mí ní àwọn irú orúkọ náà. Tọ̀ àmọ òun tó ṣẹlẹ̀ ni pé tó bá ní orúko gidi tó tún wá ń ní ìnagijẹ, tọ àwọn èyàn ó mọ wó orúkọ gidi rẹ kúrò nínú orúkọ tó yẹ kó máa pè ọ́. Kò sí un tó kàn wón pẹ̀lú orúkọ ìnagijẹ kankan tó wà ní ara.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Tọ̀ọ́ bì emí ṣe máa ń darí òṣìṣẹ́ ni pé mo máa ń fún wọn ní ọ̀nà tí wọ́n bá tún tẹ̀lé. Kì í ṣe pé màá sin wọ́n bí ẹrú. Mo máa sin wọ́n bí òṣìṣẹ́ ni, kì í ṣe bí ẹrú. Èyí tó bá ní ohun ni tó ń fẹ́ sọ, máa jọ sọ. Èmi ò dárí àwọn òṣìṣẹ́ bí àwọn tó ń, tó ń darí ẹran. Mo ń darí òṣìṣẹ́ ni bí àwọn tó ń darí ẹ̀eyan.

Irú etígbó wo ni o máa ń lò? Mi ò mọ̀ n tẹ́ ẹ sọ pẹ̀lú etígbó wo, àmọ́ tọ̀. Bo ba ṣe rí náà lórí. Tí bá ṣe pé gbó ni tọ́, igbó tó wà lọ́dọ̀ tiwa yìí ó pọ̀ púpọ̀ àmọ́ kì í ṣe igbó tí ó mọ́ mú ẹrú ba yan. Igbó t'èèyàn lè gbàrìn rẹ láàárín òru ni. Tà á mọ́ question gangan ló yẹ kú ṣàlàyé irú etí igbó wo.

Bo ni o ga tó, bó mo ṣe ga tó, ha èmi bí mo ṣe wá yí, sis inche ni mọ́ mo, mo ga lókè, mo ga nílẹ̀, ó ṣe wọ́n nu, mo ga ní everywhere ni toor, bí ọlọ́run ṣì ṣe ká dára rẹ̀ na nu. Àtún waà pupa, a ga a tún wa pupa, bó la ṣe fẹ́ ṣe wá sí, tọ̀, inú ọla olohun nani, ó ṣe wa ebi òtun pa wá, kí ọlọ́run ṣá anú wa kobùn wa lọ́nà, àṣírí wa kò bò ó, kí wọ́n jẹ ka tú kò má jẹ kó tú sínú, ah, gbèsè.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Wọ́n ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ọ̀nà tí ó jẹ́ pé inú wọn ga a dùn. Kì í ṣe pé a sọ̀rọ̀ sí wọn bó ṣe wà tí wọ́n máa gbé wọn, àmọ́ bá oníbàárà sọ̀rọ̀ ni bí yóò ṣe dóná tí ó sì wí pé "à, irú àwọn eléèlo yẹ ka máa bá ṣiṣẹ́ papọ̀." Àmọ́ kì í ṣe pé ká bá oníbàárà jà kí inú wa gbé kó ha wí pé "à, ọlọ́run jẹ, bá won lé ṣe òwò papọ̀" kì í ṣe bẹ́ẹ̀ ni. A máa ń sọ̀rọ̀ sí wọn pẹ̀lú ohùn tó dáa.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà mi rí dáadáa ni tí mo lè sọ̀ nú. Ẹ̀yin náà wò ó, ẹ ri awon èeyàn tó wà lá roundi àmọ́ tó wà lára mi bóni wọ́n máa ṣí bí. Ìwà tẹ̀mi dá, inú mi sì dùn pé wà mí dá torí wọ̀ sí bẹ̀rù ìbojú kankan nínú ìwà tẹ̀mi. Bọ́lohun ṣe ko nu, ìyì sì fi ńkan kan pamọ́. Gbogbo ìwà mi náà máa fi hàn.

Ṣé o ti sìnà rí? Lọ́nà tó pọ̀ gan, mo sìnà, mo sìnà nígbà tí mo ń lọlé. Àmọ́, mò máa ń sìnà ni tí mo bá yára pé mo fẹ́ gba short cut, a lọ gba ibò mí sí ibò mí. Tí èèyàn bá ṣì sìnà, kò sí ń tọ́ yẹ́ kó ṣe ni pé kó pe àwọn aráàlú kan jùwe ọ̀nà fún un. Ẹni tó bá kọ ti o bí àwọn aráàlú kan jùwe ọ̀nà fún un yóò sọ nù.

Ṣé o máa ń fi ìwàrà sára tọ̀? Tẹ́lẹ̀ mi fi ìpara sára, àmọ ní sín ti òtútù ti dé tí ènìyàn fún fún fún fún fún bí ènì tá ń yọnu kọ́ta. Mo ń fi ìpara sára dáadáa tọ̀, tó bá fi ìpara sára ni ó rí bí àwọn ènì tá ń yọ. N tòfa tí mo fi n fi ìpara sára nu, tí n bá kọjá nbe hun, tí mo kọjá n bí, wọ́n á ní "oun ni n lọ́ lọ funfun", ni n tòfa tí mo fi n fi ìpàrà sára.

Gba àwọn àdéhùn dáadáa. Ó ṣe wọ́n àdéhùn tí máa ń mú wá yìí mi i jẹ o lọlẹ̀ torí rẹ ni pé mii n jẹ àwọn ẹ̀yàn ṣàdánwò fún mi. Bóyá èmi náà bá sì ní, ní owó lọ́wọ́, èmi na e ṣe àdéhùn fún àwọn èèyàn torí ọ́ le lọ ṣàdéhùn kan máa múṣẹ́ ó sì jẹ́ pé ìpèlé yóò gbà lọ́wọ́ àwọn èèyàn. Nítorí ẹ ni ń fi bá ṣe àdéhùn bá yìí ẹ̀, ń mú dáadáa ni.